Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà láti rí pé mó tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Láti tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ kó ṣe ǹkan tí a lè dédé ṣe ní ẹ ọ̀rì jọ̀'kan. Ní ibi iṣẹ́ tí a bá wà, a ní láti kọ́kọ́ wo gbogbo àwọn tí ó wà níbẹ̀, ká mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí àti bí agbára wọn ti wà sí. Lẹ́yìn ìgbà náà, àwa náà a mọ̀ bí ìkápá wa ti wà sí àti bí àwa náà ṣe lè ṣiṣẹ́ sí. Lẹ́yìn ìgbà náà, a á wà mú gbogbo àwọn àmujẹ réré èyí tó wà nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa, èyí tó kù. Lẹ́yìn ìgbà náà, a á ṣiṣẹ́ lórí wọn, a á gbèyèwò dáadáa àwọn ilé tí ó sì ẹ ó bá wa lárajọ àti àwọn ilé tí a lè fi kún èyí tí a ti ní. Ẹ̀ lẹ́yìn ìgbà náà, a dẹ̀ máa fi wọ́n sì ṣe díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀. À nípa bẹ́ẹ̀ yẹn a lè fi bẹ́ẹ̀ tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí, a ò gbọ́dọ̀ máa fi ṣe ìgbéraga tàbí ká máa fi ṣe wípé a, àwa lá mọ̀ tán àbí bé à tí bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó bá jẹ́ bí ọ̀gá wa ní ibi iṣẹ́ kódà táa bá ń tayo wọn tó jẹ́ pé à wọ́n ò tí wọ́n ti fún wa ní ipò tó ga jù tí wọn lọ. A gbọ́dọ̀ máa jẹ́ kí wọ́n máa rí ara wọn gẹ́gẹ́ bí pé wọ́n sì jẹ́ ọ̀gá. Kì í ṣe pé boya pé a ti rí pé a ti ń tayo wọn kí a wá máa ṣe filíńgéfilíńgé sí wọn. A gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún wọn, a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ tuntun fún wọn. Ẹ̀ gbogbo ìgbà mìíràn gan an àti ẹ lè gbé wọn gẹ́ṣẹ̀ aáyán, a lè sọ fún wọn pé tọ́ ọ̀gá mi, ẹ̀yin náà ni ọ̀gá mi. Gbogbo ìmọ̀ tí mo mọ̀ lónìí kì í ṣe nípa agbára mi ná, tí ǹ bá sì nípa agbára Ọlọ́run àti ẹ̀yin náà. Ẹ̀ sọ fún wọn pé oríṣìíríṣìí ǹkan tẹ mọ̀ pé àtọ̀dọ̀wọ́ náà lẹ́ti kọ́, pé ẹ lè mọ̀ nǹkankan tí ǹ bá ṣe pé ẹ wọn kọ̀ yín. So nípa bẹ́ẹ̀ kò ní ṣe pé ẹ ìbánisọ̀, ìbánisọ̀tà ni wà láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa. Gbogbo àwọn kan tí a dẹ̀ mọ̀ náà táa bá wọ́n fi sì ṣe, ó máa jẹ́ pàtàkì. Àtọ̀rì gbogbo ǹkan tí à ń ṣe náà láti lè jẹ́ kí ilé iṣẹ́ kó tẹ̀síwájú náà ni. Ṣùgbọ́n a kò gbọ́dọ̀ fa ojú ọ̀tá sí ara wa nípa pé à ń, a fẹ́ tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa. Bí a dẹ̀ ṣe ń ṣe léyìí iṣẹ́ yóò máa tẹ̀síwájú, àlàáfẹ́à yóò sì bá wa. A ò dẹ̀ ní fa ọ̀tá kọ́tà fún ara wa.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. À, oríṣìíríṣìí àwọn ènìyàn ni ó máa ń bá mi sọ̀rọ̀, tí mo dẹ̀ gbọ́dọ̀ dá wọn lóhùn gẹ́gẹ́ bí ìpele wọn tí wá sí ní ibi iṣẹ́. Àwọn tí ó bá jù mí lọ ó ní bí mo ti ń bá wọn sọ̀rọ̀, àwọn tí mo bá dé jù lọ ó ní bí a ti ń bá wọn sọ̀rọ̀. Fún àwọn tí mo jù lọ́, máa rí pé màá bá wọn sọ̀rọ̀, màá bá wọn sọ̀rẹ́. Àlejò máa rẹ́ni ṣùgbọ́n nígbà tí ó bá tó àkókò iṣẹ́, à máá bá wọn sọ̀rọ̀ bí ó ti tọ́ àti bó ti yẹ. À bá wo la tí ń bá àwọn tí o ti a jù lọ́ sọ̀rọ̀ ní ibi iṣẹ́, á tó bá jẹ́ nípa kíkí ni, a gbọdọ̀ máa kí wọn dáadáa. Nígbà tí a bá dé ibi iṣẹ́, ẹ jẹ́ kí a kí wọn. Ẹ̀ ma jé ka torí pé boya a jù wọ́n lọ ká wa máa reti kíkí ní gbogbo ìgbà ní ọwọ́ wọn. Ẹ̀yin ta bá ti gbé kíkí sórí pé a fẹ́ kan máa kí wa ní gbogbo ìgbà, kó dà, à, àìí ta bá ń wá ìbọ̀wọ̀ fún, a gbọdọ̀ máa, a gbọdọ̀ máa bèrè fun. Ṣùgbọ́n nípa ìwà wa na, nígbà tí a bá bọ̀wọ̀ fún ara wa, á rí pé àwọn náà wọ́n ní á, wọ́n ní, à, àǹfààní mìíràn. Àyàfi kí wọ́n bu ọ̀wọ̀ fún wa. A ṣùgbọ́n tí a bá fẹ́ máa fi ṣe fílenge fílenge sí wọn, tí a fẹ́ máa jẹ́ ki ti a fẹ́ máa sọ fún wọn pé ní dandan, ní tú láṣì wọ́n gbọdọ̀ máa bọ̀wọ̀ fún wa. A rí pé lẹ́yìn ìgbà náà gan an ni wọ́n fẹ́ máa ṣe, à, filenge filenge sí wa. À, nígbà tí a bá dé ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù, a jẹ́ kí a rí pé a kí gbogbo àwọn tí ó wà láyíká wa, àwọn tí a jù lọ́, kó dà àwọn tí a ò jù lọ́, a gbọdọ̀ máa kí wọn. À lẹ́ẹ̀kọ̀kan a gbọdọ̀ máa pa wọ́n lẹ́rìn-ín kí a máa bá wọn sọ̀rọ̀ ìrèlè àti ọ̀rọ̀ tútù láti baàlẹ̀ jẹ́ kí inú wọn dùn. Àwọn tí a jù lọ́ náà a gbọdọ̀ máa bá wọn sọ̀rọ̀ to jẹ́ pé wọ́n máa wọ́n ní, wọ́n ní ara wọn, ara wọn a máa balẹ̀ nìgbàkígbà tí wọ́n bá wà ní àyíká wa. Kí n sí pé kí wọ́n máa wà ní ọ̀dọ̀ wa kí wọ́n má lè sọ̀rọ̀, kí wọ́n má lè ṣe àwọn nǹkan to yẹ kí wọ́n ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Nítorí tí a bá, tí a bá tí ń ṣe filenge filenge sí wọn, àti ìgbàkígbà tí a bá ti wà laí ní àyíká, a rí pé wọ́n lè máa ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ ó ní lọ dédé torí wọ́n máa bẹ̀rù pé, "à, ẹni bá ẹni báì báì, ó lè sọ̀rọ̀ sí mi bó bá ti wò lákòókò tó bá wù." Ṣùgbọ́n to ba jẹ́ pé a kì ń sọ̀rọ̀ ṣábà ṣábà sí àwọn tí a jù lọ́, a rí pé iṣẹ́ a máa lọ dédé. Sí àwọn tí a sì jù lọ́ náà, a gbudọ̀ bọ̀wọ̀ fún wọn dáadáa, aa gbudọ̀ máa sọ̀rọ̀ bó bá ti wù wá sí wọn. Gbogbo àwọn iṣẹ́ tí wọ́n bá ní ká ṣe, ẹ jẹ́ kí á rí pé a ṣe àwọn iṣẹ́ náà dé ojú àmi kí a tètè máa dé ibi iṣẹ́ kó má baà dí pé wọ́n fi ojú sí wa lára. Àwọn tí ó jù wá lọ náà, kó dà tí a bá ní ìmọ̀ ju wọ́n lọ, a gbọdọ̀ máa fi ìmọ̀ yìí, a gbọdọ̀ máa fi ṣe bí pé, ẹ́, àti a fẹ́ máa fi, a fẹ́ máa fi, à, jọ wọ́n lójú. Tí a bá tí ń ṣe bẹ́ẹ̀, ó máa sọ̀rọ̀ fún onítànhun láti lè ṣe kín ní láti lè jẹ́, ẹ́, láti lè ní ìgbéga ní ibi iṣẹ́. Nítorí àwọn ọ̀gá wa, wọ́n má bẹ̀, ẹ́, ìjowú ó má bẹ̀rẹ̀ láàárín wọn. A dé rí pé tí a bá tí ń ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀gá wa náà ni ó ní àǹfààní láti lè mú kí, ẹ́, ìgbéga wa kí ó yá. Ṣùgbọ́n gbogbo nǹkan tí a bá mọ̀, ìmọ̀ tí a bá mọ̀, a gbọdọ̀ máa fi tọ́ wọn, a gbọdọ̀ máa jẹ́ kí wọ́n máa rí ara wọn gẹ́gẹ́ bí pé àwọn ni wọ́n fún wa ní gbogbo ìmọ̀ náà, pé láìsí wọn, a à ní ìmọ̀ kankan. Àyàfi tí, ẹ́, eléyìí tí wọ́n bá fún wa. Nípa ṣíṣe bẹ́ẹ̀, a rí pé a à ní wàhálà kankan ní ibi iṣẹ́, kò dẹ́ sẹni tí ó máa bá wa fa wàhálà náà. So nípa ṣíṣe eléyìí, ká máa bá wọn sọ̀rọ̀ ní ìwà ìrèlè, àwọn tí a jù lọ́ náà ká máa bá wọn se ọ̀rọ̀ ní ìwà pẹ̀lẹ́.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream kò ju, àbí ó ti tutù náà lọ. À, ice cream ti ó yẹ ó dáa tí ice cream bá tutù dáadáa. Ice cream tó bá tutù, ó máa ń dùn gidigidi gan. À oríṣiríṣi ice cream ni ó wà. A ní àwọn ice cream tí a máa ń rọ sínú ike. A dẹ̀ ní àwọn èléyii ta máa ń rọ si ínú, à, inú, e, nǹkan tó dàbí, e, kọ́ọ̀bù. Èyi tí à awọn kọ́ọ̀bu to jẹ́ pé ó ṣe é jẹ́ sí ara. À, tí a bá àwọn, e a, oríṣiríṣi adùn náà ló wà. Ṣùgbọ́n lẹ́ẹ̀mi tí, e ai, e ice cream tí ó bá, tí ó bá tutù dáadáa, e, àwọn ice cream mií lè tutù ṣùgbọ́n kò kín dùn. Ṣùgbọ́n tútù rẹ̀ bó ṣe tutù sí i, òun náà ni adùn ice cream.

Mo fẹ́ràn yàrá mi lọ́pọ̀lọpọ̀ torí, à, ẹ́, ibẹ̀ náà ni mo lè dúró sí lákòókò tó bá wù mí. Ibẹ̀ náà ni mo lè wọ̀ lákòókò tó bá wù mí. Gbogbo nǹkan tí ó bá wù mí náà ni mo lè ṣe ní inú yàrá mi. Àwọn nǹkan tí mo dẹ̀ ṣe n nú yàrá mi kò ń ṣe gbogbo ẹ́ nàa ko ni mo lè ṣe ní inú yàrá ẹlòmíràn. À, ilé wa ó jẹ́ ilé tó fẹ́ gán. Ó ní, à, yàrá mẹ́-- yàrá márùn-ún àti ibi ilé ìwẹ̀ mẹ́rin. À, yàrá bàbá mi wà lọ́tọ́. Yàrá ìyá, ẹ́, yàrá ìyá mi náà wà lọ́tọ́. Yàrá àwọn àlejò ó wà lọ́tọ́. Yàrá ibi tí àwọn obìnrin wà ó wà lọ́tọ́. Yàrá ibi tí, à, ẹ̀mí ọkùnrin náà wà ó wà ní ọ̀tọ̀. Ẹ̀, ibi tí a ti ń dáná, ibẹ̀ náà wà ní ọ̀tọ̀. Ibi tí a ti ń jẹun ó wà ní ọ̀tọ̀. Ibi tí a ti ń sinmi ó wà lọ́tọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn yàrá ibi tí a ti ń wẹ̀ ó wà lọ́tọ́. Kódà a ní yàrá ibi tí a ti ń gbàdúrà ní ilé mi, ẹ́, tí, ẹ́, bàbá mi máa ń pè ní prayer room. Nibẹ̀ náà làdé tí máa ń gbàdúrà ní àràárọ̀ tí a bá fẹ́ gba àdúrà. À, ilé mi jẹ́ ilé tí ó rẹwà gidigidi gan. Ní iwájú ilé mi, a lo, a, ẹ́, táìlì láti fi ṣe ilẹ̀lẹ̀ rẹ̀ àti ara ògiri, ẹ́, fún àyíká. A kún un ní ọ̀dà dúdú àti ọ̀dà, a, aláwọ̀ wúrà. Ọ̀nà náà la fi kún, ẹ́, ilé mi. Ẹ́, àwọn ọ̀dà, ọ̀dà méjèèjì wọ́n, wọ́n, wọ́n, wọ́n kún un ní, ẹ́, ara ọ̀tọ̀ tó ẹ́ pé yóò wuni lójú, à, yóò-- ó sì fanimọ́ra. Oríṣiríṣi àwọn nǹkan náà ló dẹ̀ wà nínú yàrá mi. À, ó ní ibi tí mò ń gbé apò mi sí. Àwọn àwòrán tí mo ti ya sí ara ògiri náà ó jẹ́ nǹkan tí ó fanimọ́ra tí ó dẹ̀ jọni lójú. À, oríṣiríṣi nǹkan ni a lè fi ṣe ara lọ́ṣọ̀ọ́ bí i ewé rósì àbí flower àti oríṣiríṣi àwọn nǹkan. A lè gbé-- a lè ní tábìlì kí orí tábìlì kó ní oríṣiríṣi nǹkan. A lè kún yàrá wa ní ọ̀dà tí ó da, tí ó dẹ̀ mọ́ tónítóní kí a máa gbá yàrá wa kí a sì rí dájú pé kò sí ìdọ̀tí nínú yàrá. Ó wà lára nǹkan tí ó máa ń jẹ́ kí yàrá náà kó ṣe kíni, kó wuni lójú. À, fèrèsé yàrá wa náà a gbọdọ̀ rí dájú pé a ń ṣí lásìkò tó tọ́, a dẹ̀ ń tì lásìkò tó tọ́. Ní, ẹ́, ọ̀sán nígbà tó bá jẹ́, tó bá jẹ́ ibi tí ẹ̀fọn ò tí ń kí i jẹ́yàn, a lè ṣí fè, ẹ́, ẹ́, fèrèsé wa kalẹ̀ láti rí dájú pé, ẹ́, ẹ́, atẹ́gùn tó tọ́, à, àti atẹ́gùn tó yẹ ó wọlé ó dẹ̀ jáde bó ti tọ́ kó má dí pé a wọnú yàrá kí a má lè mi bó ti tọ́ àti bó ti yẹ. Ibi tí a ń sùnsun náà ni kò gbọdọ̀ má, kò gbọdọ̀ máa run. A gbọdọ̀ máa gba àwọn omi tó bá dà sílẹ̀, a gbọdọ̀ máa nu ní kíákíá. A gbọdọ̀ fi àkókò kan ṣòfò. À, àwọn ibi orí bẹ́ẹ̀dì wà tí a de ń sùnsun si náà. A gbọdọ̀ rí dájú pé kò sí ìyẹ̀pẹ̀ kankan ní orí rẹ̀. Nígbà tí a bá jí ní orí bẹ́ẹ̀dì wa, ẹ kà rí dájú pé a gbọn aṣọ orí ìbùsùn wa, a gbọ́nùn, a dẹ̀ tú tẹ́. Ẹ̀, tó bá dọ̀tí ẹ jẹ́ ká rí dájú pé a fọ̀ ilẹ̀lẹ̀ yàrá wa náà. Tó bá, tó bá jẹ́ ilẹ̀ elẹ̀yi tó ṣi n nú, ẹ jẹ́ ká rí dájú pé a nù. Tó bá jẹ́ ilẹ̀nlẹ̀ tí ó ṣe nú, ẹ jẹ́ ká rí dájú pé a gbá kó dẹ̀ mọ́ tónítóní.

À láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi, mo máa ń rí dájú pé ìkan kò dín kan lọ́wọ́ nínú méjèèjì. A kò gbọdọ̀ torí pé a fẹ́ ṣiṣẹ́ ká wá gbàgbé ìgbésí ayé wa. Ka gbàgbé àwọn tí ó wà láyé ká wa tàbí ka gbàgbé àwọn tí ó yẹ ká tọ́jú. A ti rí pé ọ̀pọ̀lọpọ̀ èdèlé ni ó ti dàrú nítorí pé àwọn ọkọ àti aya wọn kò fojú sílẹ̀ láti tọ́jú àwọn ọmọ wọn. Bí kò sì pé wọ́n ṣe iṣẹ́ ní gbogbo ìgbà, àwọn nǹkan wọ̀nyí ó dẹ́ẹ̀tì pa oríṣìíríṣìí àwọn ọmọdé ní ara. À láti ṣe è ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, à iṣẹ́ tí mo yàn láàyò ó jẹ́ iṣẹ́ tí wọ́n máa ń fún wa ní àkókò láti lọ bá àwọn ẹbí wa sinmi àti láti lọ bá àwọn ẹbí wa ṣeré. Àkókò tí wọ́n bá fún wa yìí mo máa ń rí dájú pé mo lò bó ti tọ́ àti bó ti yẹ. Àṣìkò è tí wọ́n bá fún wa láti lọ sinmi yìí, màá rí dájú pé ibi àwọn ibi tí ó yẹ kí n lọ, àwọn ẹni tí ó yẹ kí n lọ kí, àwọn ẹni tí ó yẹ kí n lọ lo àkókò díẹ̀ pẹ̀lú wọn, màá lọ lo àkókò díẹ̀ náà pẹ̀lú wọn. À ní ibi iṣẹ́ náà, léyìn ìgbà tí mo bá wà níbi iṣẹ́, tí wọ́n bá fún wa ní ààyè ọ̀fẹ́ láti lọ jẹun tàbí láti lọ ṣeré, è màá rí dájú pé mo pe àwọn tí ó yẹ kí n pe. Màá bèrè àlàáfíà wọn, màá dẹ́ẹ̀rẹ́ dájú pé è wọ́n wà ní àlàáfíà. Léyìn ìgbà tí mo bá kúrò ní ibi iṣẹ́ náà, mi ò kí ń dédé lọ sí ilé. Mo lè è mo lè lọ sílé lẹ́ẹ̀mi, màá wẹ̀, màá dẹ́ẹ̀ lọ sí ibi tí a ti ń ṣe èm exercise, ìyẹn eré ìdárayá, è eré ìdárayá. Láti rí pé mo ṣe eré ìdárayá díẹ̀, mo sùn mi lára, màá dẹ́ẹ̀ màá dẹ́ẹ̀ wẹ̀ torí àwọn kíni àwọn nǹkan wọ̀nyí náà ó máa ń jẹ́ kí ara, àgọ́ ara kó ṣe kí ni kó, kó, kó, kó, kó já pípé, kó dẹ̀ já fáfá. A dẹ̀ ní jẹ́ ẹni tí kò, kò wúlò mọ́ ní ibi iṣẹ́. A ní ibi iṣẹ́ wa náà, a gbọdọ̀ máa jẹ́ kí àwọn ìṣòro tí à ń, tí à ń là kọjá ní ilé kí ó bọ̀ wá mọ́lẹ̀ kí a má lè ṣe iṣẹ́ wa. Àwọn nǹkan tí ó bá sì ń ṣe wá náà ní ilé, ẹ jẹ́ ká rí dájú pé a fi tó àwọn, àwọn è ẹlẹ́gbẹ́ wa ní ibi iṣẹ́. Ẹ jẹ́ ká rí dájú pé a fi tó wọn létí. Èyí tó bá yẹ kí wọ́n mọ̀, ẹ jẹ́ ká rí dájú pé a sọ fún wọn. Èyí tí ò bá de yẹ kí wọ́n mọ̀ ko nilo làá sọ fún wọn. Àdúrà náà ni a máa gbà láti lè jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó bá kí ó ní ìyanjú. Àwọn nǹkan tí a bá ń ṣe náà ní ilé kò gbọdọ̀ máa di iṣẹ́ lọ́wọ́. Àwọn nǹkan tí a bá dẹ̀ ń ṣe ní ibi iṣẹ́ kò gbọdọ̀ máa di iṣẹ́ ilé lọ́wọ́. So láti lè jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí dọ́gba, a gbọdọ̀ mọ bí pa wa ti ka iṣẹ́ náà sí. Tí a bá rí pé iṣẹ́ tí a fẹ́ ṣe kò ń ṣe iṣẹ́ tí ó máa lè jẹ́ kí a lè ráyè tì àwọn ara wa àbí àwọn ẹbí wa. Tí a bá tiẹ̀ máa padà sí orí iṣẹ́ náà, a gbọdọ̀ wá ààyè láti rí dájú pé yálà kò jẹ́ pé àwọn è àwọn ẹbí wa máa wà ní àyíká wa tàbí a gbọdọ̀ máa wá ààyè láti lọ máa kí wọn lóòrè tóòrè. Kò ṣe pé bóyá torí pé a wà níbi iṣẹ́ kó yẹ pé láàárín ọdún kan, ìgbà kan tàbí ẹ̀ẹ̀mẹ́jì ló ni a máa rí àwọn ara wa tàbí àwọn ẹbí wa. A gbọdọ̀ máa rí dájú pé à ń gbọ́ láti ọ̀dọ̀ wọn ní gbogbo ìgbà. À bá ẹ̀ náà ni a ṣe lè ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé wa kí nǹkan kí ó má takura wọn. Torí tí a bá ń ṣe iṣẹ́ láṣẹ ju, tí a, a, a, a bìkítà fún àwọn ọmọ wa tàbí àwọn ìyàwó wa, a rí pé iru ise wọn yìí ó máa ń jẹ́ kí àwọn ọmọ kí ó ya tara wọn. Àwọn ọmọ wọ́n lè ya nǹkan tí ó wù wọ́n, ó lè jẹ́ pé a ní ráyè tọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Tí a bá dàǹdè, tí a bá dẹ̀ sọ pé a fẹ́ gba àwọn àgbà alágbàtọ́, àwọn alágbàtọ́ mìíràn wọ́n jẹ́ ẹni tí ẹ pé ìkà ni wọ́n, inú wọn náà ò dẹ́ da. Bí o bá ti wu wọ́n náà ni wọ́n ṣe máa tọ́ ọmọ wa. Wọn wọ́n lè ya àwọn nǹkan tí ó yẹ kó ń kọ wọn, èyí tí ó lè tọ́ wọn sọ́nà wọ́n lè máa kọ wọn kó jẹ́ pé ìyà nìkan náà ni a máa fi jẹ àwọn ọmọ wa èyí tí ó sì dáa. Nítorí náà a gbọdọ̀ mójútó àwọn ọmọ wa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran iṣẹ́ ìta gbangba, àti máa ṣiṣẹ́ inu ilé kì í ṣe pé ó burú. Ṣùgbọ́n iṣẹ́ ìta gbangba ó jẹ́ ǹkan tí ó dára. Àwọn iṣẹ́ bí i kí á gbáàlẹ̀ àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi iṣẹ́ ìta gbangba ló wà èyí tí à ń ṣe nínú ilé èyí tí à ń ṣe fún ìjọba àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọ́ńṣẹ́ pé bóyá ìdí tí mo fi fẹ́ran ìta gbangba kọ́ńṣẹ́ pé bóyá kí àwọn ojú lè rí mi. Ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mo fẹ́ran láti máa ṣe láti jẹ́ kí àyíká mi kó mọ́ àti láti jẹ́ kí láti tọ́jú àwọn ènìyàn bó ti tó àti bó ti yẹ.

Aah, mo fẹ́ràn ọjọ́ méjì èyí tí ó kẹ́yìn ní ẹ́ inú ọ̀sẹ̀, ìyẹn ọjọ́ Friday àti ọjọ́ Saturday. Àwọn ọjọ́ méjì yíì náà jẹ́ ọjọ́ tí à ìsimi máa ń bẹ̀rẹ̀ fún gbogbo iṣẹ́ tí a ti ṣe láti ìbẹ̀rẹ̀, à, ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Àà, àwọn ọjọ́ méjì yíì ó jẹ́ àsìkò tí ẹ pé gbogbo àwọn nnkan, bóyá àwọn ẹrẹ̀ tí a ti lò, ó jẹ́ ìgbà tí a máa ń tún wọn tó láti rí i dájú pé, ẹ, kò sí ìjàmbá kankan fún àwọn nnkan tí a lò. Àwọn èyí tí ó bá dẹ ní ìjàmbá náà, ìgbẹ-- ìgbẹ́ yin ọ̀sẹ̀ náà ni a máa ń rújúráyè láti ṣe wọn. Àwọn nnkan tí à ráyè ṣe fún ara wa ní-- láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, a rí pé ní ìgbà tí ọ̀sẹ̀ bá ń parí, àwọn nnkan wọ̀nyí a lè túbọ̀ rí wọn ṣe ní bó ti tọ́ àti bó ti yẹ. À, ìgbẹ́ yin ọ̀sẹ̀ náà ni mo fẹ́ràn jù, ọjọ́ Friday àti ọjọ́ Saturday.

Oríṣìíríṣìí ni àwọn nǹkan tí ó wà ní inú àpò owó mi. Alákọ̀kọ́ náà, àpò owó bí orúkọ rẹ̀ bí a ti pè é, mo máa ń fi owó pamọ́ sínú àpò owó mi. Lẹ́yìn, lẹ́yìn ìgbà náà àwọn oríṣìíríṣìí káàdì mi náà ni mo máa ń fi sínú àpò owó mi. Bí káàdì iṣẹ́ èyí tí ó jẹ́ kí wọ́n, tí ó jẹ́ kí n lè ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe tí àwọn olóyìnbo ń pè ní license. Mo ní ID card, káàdì àmì ìdánimọ̀ tí ó ní àmì ìdánimọ̀ mi lára àti oríṣìíríṣìí káàdì bẹ́ẹ̀. À mo ní káàdì driver's license èyí tí ó jẹ́ kí n lè wa ọkọ̀. À mo ní oríṣìíríṣìí káàdì, káàdì pọ̀ lóríṣìíríṣìí. Mo máa ń fi àwọn kọ́kọ́rọ́ mi náà pamọ́ sí inú káàdì mi, àwọn kọ́kọ́rọ́ tí kò bá ní, tí ò bá pọ̀ tó bẹ́ẹ̀, mo lè fi wọ́n sí inú káàdì, inú àpò owó mi. Àpò owó mi kò ń ṣe àpò owó kékeré, mo ní àpò owó tí, ó tóbi díẹ̀. Ẹ́, fún ìdí eyi, mo máa ń fi, handkerchief mi tí ò bá tóbi jù, mo máa ń fi pamọ́ sí inú, àpò owó mi náà.

Bẹ́ẹ̀ni, àkókò mi wá ti ọ jẹ́ pé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ẹ̀ àkókò mi wá ti rẹ pé àwọn iṣẹ́ tó bá yẹ kí n ṣe tí mo bá lè tètè ṣetán, mo lè dáwọ́ iṣẹ́ dúró. Àkókò mi wá ti rẹ pé ìdí tí mo fi ń ṣiṣẹ́ ju wákàtí lọ ni pé ẹ mú kàn fẹ́ ṣe iṣẹ́ díẹ̀ sí láti lè báà lè jẹ́ kí iṣẹ́ tí mo ti ṣe yẹn kú kúrò lẹ́ẹ̀kò lè ní sí lára iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì. Ẹ ìgbà mìíràn dẹ wá ti rẹ pé iṣẹ́ ìdí tí ẹ kín ló ju wákàtí tó ẹ kín ń lò, ọ̀nà ni wípé à ẹ mi ò tí ì dé ojú òsùwọ̀n. Mi ò tí ì iṣẹ́ tí mo ṣe kò tíì kú ojú òsùwọ̀n tó ìdí ní ì tí mo ṣì lè ṣiṣẹ́ ju ẹyẹ wákàtí tí wón fún mi níbí iṣẹ́. Ṣùgbọ́n à ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ìdí tí mo fi ń ṣiṣẹ́ ìdí tí mo fi ń lò ju wákàtí yìí lọ, ọ̀nà ni pé mo fẹ́ ṣe à iṣẹ́ ọjọ́ kejì lónìí kó máa kó péá ní ìgbà mìíràn iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọ̀la mi fẹ́ àbí mo ní oríṣiríṣi àwọn ibi tí mo fẹ́ lọ ní ọjọ́ kejì. Màá rí dájú pé àwọn iṣẹ́ tí ẹ kín ṣe ní ọjọ́ kejì náà, mo lè ṣe díẹ̀díẹ̀ nínú wọn ní òní kí ó má bá à di mí lọ́wọ́ iṣẹ́ ní ọjọ́ kejì tí mo bá fẹ́ ṣe iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó lérò fún ìlera. A, kí a ti máa jẹ àwọn oúnjẹ tí ó lérò fún ìlera, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Àwọn oúnjẹ tí à ń jẹ náà ni yóò sọ bí àgọ́ ara wa náà yóò ti wà sí. A kò gbọdọ̀ máa jẹ àwọn oúnjẹ tí, ẹ, kò ṣe ara ní àǹfààní. A gbọdọ̀ máa jẹ àwọn oúnjẹ tí ó ń ṣe ara ní àǹfààní ní gbogbo ìgbà torí a, ìlera wa ọ̀nà ni ọrọ̀. Tí a bá ń jẹ àwọn oúnjẹ tí ò dá sí àgọ́ ara wa, ó lè máa fa ìjàmbá sí àgọ́ ara wa. A gbọdọ̀ mọ bí àgọ́ ara wa ti wà sí kí a bá lè mọ irú àwọn oúnjẹ tí a lè máa jẹ ní gbogbo ìgbà kí a má ba à sì jẹ, kí a má ba à sì mu. Àwọn nǹkan tí a sì ń mu náà kò gbọdọ̀ máa jẹ àwọn nǹkan tí, à, ó lè pa wa lára àbí àwọn nǹkan mímu. A gbọdọ̀ máa mu, à, àwọn, àwọn ọtí láàmú ju nítorí pé ó lè jẹ́ kí, à, ẹ, sugar level wa, ẹ, ká, ó lè jẹ́, ó lè fa kí a ní ìtọ̀ sugar lẹ́yìn ìgbà tí ó bá ti dágun tó dẹ̀ ti pọ̀ jù ní àgọ́ ara wa. A gbọdọ̀ máa jẹ àwọn oúnjẹ tí ó ní ọ̀rá púpọ̀ jù kí ó má bá fa àìsàn ẹ̀jẹ̀ ríru sí àgọ́ ara wa torí àìsàn ẹ̀jẹ̀ ríru ó máa ń fa, ó máa ń fa kí ènìyàn ní, ẹ, ẹ, ìrọ́pá rọoṣẹ̀ nígbà tí ó bá ti ń pẹ́ jù ní àgọ́ ara wa. Oríṣiríṣi àwọn oúnjẹ ni ó yẹ kí a máa jẹ. Ó dẹ̀ ní bí ó ṣe yẹ ká sì máa jẹ sí. Ẹ, lákòókò náà àwọn oúnjẹ wóró wa bí ìrẹsì, bí soya beans àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oúnjẹ wọ̀nyí ó yẹ kí a máa jẹ wọ́n dáadáa ó sì yẹ kó máa pọ̀ jù ní ní inú àwọn oúnjẹ tí a bá ń jẹ. Àwọn oúnjẹ eléwé wa àti àwọn èso wa náà ó yẹ kí ó máa pọ̀ jù nínú àwọn oúnjẹ tí a bá ń jẹ. Àwọn oúnjẹ tí a bá, àwọn oúnjẹ amúnúkún wa kò yẹ kí wọ́n máa fi bẹ́ẹ̀ pọ̀ jù ní àgọ́ ara wa àti àwọn oúnjẹ ọlọ́ràá wa kò yẹ kó máa fi bẹ́ẹ̀ pọ̀ jù nínú àwọn oúnjẹ tí a bá ń jẹ. Ṣùgbọ́n tí a bá wò láyé òde òní, a rí pé àwọn oúnjẹ amúnúkún wọ̀nyí òní a máa ń jẹ ju. Èyí tí ọ́nà náà ló dẹ̀ fa kí ó yẹ pé àìsàn ẹ̀jẹ̀ ríru àti àìsàn ìtọ̀ sugar ó fi pọ̀ jù ní agbègbè wa ní ọjọ́ tí òní. Ṣùgbọ́n tí a bá farabalẹ̀ tí à ń jẹ àwọn oúnjẹ tí ó yẹ kí á jẹ, bó ti tọ́ àti bó ti yẹ, àwọn èyí tí ó yẹ kó pọ̀ jù nínú àwọn oúnjẹ tí à ń jẹ, tí a bá jẹ kí wọ́n pọ̀, àwọn èyí tí ó yẹ kó kéré nínú àwọn oúnjẹ tí à ń jẹ, tí a bá jẹ kí wọ́n kéré, a rí pé nípa bẹ́ẹ̀ àlàáfíà ó tó wa. A ò dẹ̀ ní máa fi gbogbo ìgbà sálọ sí ilé ìwòsàn. Tí a bá ti e lọ sí ilé ìwòsàn, a kàn fi wo bí àgọ́ ara wa ti wà sí àti bí a ti lè mójútó, ẹ, ìlera ara wa. Kò ṣe pé bóyá àìsàn ni ó máa gbé wa lọ sí, ẹ, ilé ìwòsàn ní gbogbo ìgbà. A, àwọn oúnjẹ wa náà a gbọdọ̀ máa mójútó wọn. Lẹ́, ẹ, lẹ́ẹ̀kan sí, àwọn oúnjẹ tí a bá ń jẹ, àwọn oúnjẹ tí a bá jẹ kù, ẹ, kí a tó tún wọn jẹ, a gbọdọ̀ rí dájú pé a gbé wọn kaná dáadáa a sì fi jẹ kí wọ́n, a sì jẹ kí wọ́n gbóná kí a tó jẹ. Torí àwọn oúnjẹ tí a bá gbé kalẹ̀, àwọn ǹkan kan mí ti lè, àwọn kòkòrò mí ti lè fọwọ́ bà. Èyí tí, ẹ, àwọn nǹkan tí wọ́n ń dà sí, tí wọ́n ń tú sí ara oúnjẹ wọ̀nyí kò ṣe ǹkan tí ó dáa fún àgọ́ ara wa. A, kó dà, oúnjẹ tí a bá jẹ kù a gbọdọ̀ rí dájú pé à ń di dáadáa. Kì í ṣe pé ká ṣi oúnjẹ wa kalẹ̀ torí pé a ti jẹ èyí tí ó yọ̀ wa níbẹ̀. A, a ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. Àwọn oúnjẹ tí a bá ń jẹ, ẹ jẹ́ kí a rí pé tí a bá lè jẹ tán, ẹ, je ká bò ó. A lè gbé e sínú fridge, ẹ, ibi tí, ẹ, ẹ, ẹ̀rọ amúnútutù, a lè gbé e sínú ẹ̀ kí ó má bà bàjẹ́. A, àwọn oúnjẹ wa náà a sì gbọdọ̀ máa tọ́jú wọn dáadáa. Àwọn eleyii tí a ti sè àti àwọn eleyii tí a ti sè, a gbọdọ̀ máa gbé wọn pamọ́ sí ibi tó tọ́ àti ibi tó yẹ kí omi má bà bàjẹ́. A, àwọn oúnjẹ wa, a gbọdọ̀ máa jẹ oúnjẹ tí ó ti bàjẹ́. Àwọn oúnjẹ tó bá ti bàjẹ́ a lè gbé dànù. Tí a bá ní ǹkan ọ̀sìn, a lè fún àwọn ọ̀kan ọ̀sìn wa kí wọ́n jẹ àwọn oúnjẹ náà. A, lẹ́ẹ̀kan sì, a gbọdọ̀ máa jẹ àwọn oúnjẹ tí ó ti bàjẹ́.

Báwo ni o máa rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Mán rìnrìn àjò mi lọ sí ibi iṣẹ́, mà á gun ọ̀kadà, tí n bá ti gun ọ̀kadà, mà á, mà á dúró ní bus stop. Tí n bá ti dúró ní bus stop, mà á wọ mọ́tò táìsì ọkọ̀, mà á wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́.